Mo máa ń lọ sí ibi iṣẹ́, tí mo máa ń gun mọ́tò àbí ọ̀kadà tàbí márúwá lọ sí ibi iṣẹ́. Ìgbà mìíràn mo máa nílò láti gbé ọ̀kadà àti mọ́tò tí ibi tí mo bá ń lọ bá jìnnà tàbí kí n kọ̀wọ́ márúwá ẹyọ̀kan ṣoṣo péré.

Bẹ́ẹ̀ni etí mi dára, mi ò ní àbàwọ́n kankan tí ó ṣe etí mi. Etí mi méjèèjì o kéré ṣùgbọ́n mo ń gbọ́ràn dáadáa. Mo sì máa ń, mo máa ń tọ́jú etí mi kí n máa nu pẹ̀lú cotton bud ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ àbí tó ba jẹ́ pé etí ń yún mi, mo máa fi cotton bud tó mọ́, mo máa wẹ́ẹ̀tì ẹ̀ díẹ̀ kó damp, màá wá fi nu wax tó wá ń bẹ jáde.

Bẹ́ẹ̀ni, ó rùn mi o kí n, mo máa rí orun sùn tí bá fẹ́ sùn, ó máa rọrùn fún mi láti sùn dáadáa. Àfi to bá jẹ́ pé mo wà nínú ìṣòro kan tí ń mú àyà mí já, tí ó ń mú ọkàn mi, ọkàn mi ronú nípa nǹkan tí mo fẹ́ ṣe yẹn. Àmọ́, ní gbogbo ìgbà to jẹ́ pé mi ò bá fèsì ìṣòro kankan, ó máa rọrùn, ó máa rọrùn fún mi láti sùn.

Èmi ò ní ọkọ̀ tèmi àmọ́ tí èmi bá ti ní ọkọ̀ mi, mo máa fò ní gbogbo ìgbà tí mo bá ti jáde, tí mo bá ti dé, mo máa fò tàbí tí mo bá rí pé ó nílò fífọ̀ pé kí ara ẹkùn máa mọ́ tónítóní ní gbogbo, mo màá fọ̀. Kin tó jáde naa máa ma make pé ọkọ̀ tó mọ́ ni mò ń gbé jáde.

Key ọkọ̀ mi ma wà nínú key holder tí kí ilé náà ma wà kó lè wà lójúkan kí n má baà lè máa wá ẹni tí n kiri nígbà tí mo bá fẹ́ lo ọkọ̀ náà. Mó dè lè fi sí ibí shelf tí ó bá wà nínú sitting room kí ọwọ́ lè máa tó easily.

Ìbáṣepọ̀ pẹ̀lú olórí ibi iṣẹ́ mi ó wà ní ẹ́, ibi tí ọ̀wọ̀ wà fún láàárín àwa méjèèjì. Wọ́n máa ń follow instruction. Nìpa n tó bá ní ká ṣe, a máa ṣe déédéé àti ní àsìkò. A ní yọkùrọ̀dẹ̀, a sì ní fikún. Tórí iṣẹ́ wa, ó, ó gba àsìkò.

Yàrá tí mo máa ń sùn yẹn, bedroom ni mo fẹ́ràn jù torí ó ní gbogbo nǹkan tí mo fẹ́ ńibẹ. Mo lè relax níbẹ̀, gbogbo skincare mi wà níbẹ̀. Nibẹ̀ ni mo fẹ́ràn jù. Mi ò fẹ́ràn kí ń má wo àwòrán jù, so yàrá tí mo máa ń sùn ni mo fẹ́ràn jù. Bed mi soft gan, pillow mi náà ṣe soft gan.

Bẹ́ẹ̀ ni mo máa ń jẹ snacks tàbí nígbà mi to je pé hòld up wà ní popo-- poponà, ti ẹbí dé ẹbí sì ń pa mí, mo máa jẹun tí óuńjẹ bá wa n nu ọkọ mi. Àmọ́ ní àsìkò tó pọ̀ jù, snacks ni o máa ń pọ̀ tí mo tàbí kí n jẹ chewing gum tàbí snacks àbí omi.

Tí kò bá wọ́n mi kí n dáná, tí ẹbí sì ń pa mi, mo màá n lọ sí ilé oúnjẹ lọ ra oúnjẹ. Àbí tí o ba je pé nǹkan tí mo fẹ́ ṣe ó ti pọ̀jù, mi ò ṣe ní agbára láti ṣe gbogbo iṣẹ́ yẹn, mo màá lọ sí ibi oúnjẹ, mo máa rà á. Tàbi to ba je pé ibi iṣẹ́ ni mo wà, tí ẹbí ti ń pa mí mi ò lè dúró kí n délé kí n fi dáná, màá lọ sí ibi oúnjẹ láti ra oúnjẹ.

Àwọn e-mail mi èyí tó bá pàtàkì nínú wọn, mo máa ka, àyé tí mo bá rí pé kò wúlò mo máa fi sínú spam. Mo níjẹ́ kó send e-mail sí mi mọ́. Èyí tí mo rẹ̀ ba fẹ́ subscribe sí, mo máa subscribe sí wọn láti orí site ibi iṣẹ́ náà.

To bá jẹ́ pé owó tí a jọ ni ni a máa pin equally. Àmọ́ to bá jẹ́ pé owó tí mo kan fẹ́ fún wọn, ká ní bóyá wọ́n ṣe ayẹyẹ ọjọ́ ìbí àbí wọ́n ṣe ìnáwó nǹkan kan tí wọ́n kọ́ need owó, wọn máa pín. Tó bá ṣe wà nínú budget láti fún owó nínú oṣù yẹn.

Bẹ́ẹ̀ni, Gemini ni mí, ọmọ May, ọmọ oṣù May mi, oṣù karun, àmì ìràwọ̀, bó ẹ ní gbàgbọ́ pé àmì ìràwọ̀ mi ó ní ǹkan kan ṣe pẹ̀lú bí mo ṣe máa ń, mo ṣe máa ń hùwà sí àwọn èèyàn. Mo ní gbàgbọ́ pé, ẹ̀ bi mo ṣe máa ń hùwà mi, ó dálé lórí ǹkan tí wọ́n gbàgbọ́

Mo ga tó five point three inches, average height ni mo ní. Màá rún, mo fẹ́ràn gi bi mo ṣe ga sí, mi ò kúrú jù, mi ò ga jù. Ó sì wà papọ̀ pẹ̀lú mo ṣe, mo ṣe sanra sí, mi ò sanra jù, mi ò tirin jù.

Ìbáṣepọ̀ wà ojú ìbáṣepọ̀ tó dá lé lórí ibi iṣẹ́ lọ. Èyí tó bá ti ń jù bẹ́ẹ̀ lọ, o máa ń mú arifin wa, o máa ń mú sí finish wa. Èmi ò sì fẹ́ irú nǹkan bẹ́ yẹn. Ìbálòpọ̀ tẹ́ẹ́ pé a ní ìdí ìbáṣepọ̀ kí ìtẹ̀síwájú lè wà níbi iṣẹ́ wa.

Mo fẹ́ràn smoky jollof rice àti chicken tàbí àmàlà àti ewédú pẹ̀lú ogúfe àti inú ẹran, oúnjẹ tí mo fẹ́ràn jù níyen. Nígbà mi tí màá rí pé mo fẹ́ ǹkan tó light, mo fẹ́ràn spaghetti, stir fry spaghetti àti chicken.

Mi ò fẹ́ràn kí èékánná mi máa gùn. Mo fẹ́ràn kí èékánná mi kéré kó dẹ mó tónítóní. Tí mo bá rí pé eekanna mi ti ń gùn, mo máa gẹ tàbí kí n fọ, kí n fọ nu. Mo máa gẹ èékánná mi lóore kóre. Yes, yes.

Lẹ́ẹ̀kan ko máa ń jẹ, àmọ́ oní ìgbà tó pọ̀ jù mo máa ń dá jẹ oúnjẹ mi ni, mi kì í bá àwọn oníbàárà ara jẹ oúnjẹ ọ̀sán. Fúnra mi mo máa ń jẹ oúnjẹ mi, alonù, mi ò kí n bá ẹnìyan púpọ̀ jẹun, iyẹn oúnjẹ ọ̀sán.

Ó wù mí kí n lọ Monaco, Singapore, Dubai, Qatar àti South Africa fún ìsinmi. Àwọn orílẹ̀ èdè tó wù mí lọ láti lọ nìyẹn. Tí mo bá ti ní owó, kí Ọlọ́run rán mi lọ́wọ́. Mio mọ̀ ǹkan tí mò ń ṣe. Ẹ̀mi náà dẹ́ ń ṣiṣẹ́ tò.

Rárá, mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangban Iṣẹ́ kọ̀rọ̀ ni mo fẹ́. Mi ò fẹ́ràn kí gbogbo ènìyàn máa wò mí tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́. Mo like í, mo fẹ́ràn kí privacy wà níbi tí mo bá ti ń ṣiṣẹ́. So, mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Mo lè ṣe ó àmọ́ mi ò fẹ́ràn rẹ̀.

Mo mọ oúnjẹ púpọ̀ ṣe dáadáa. Mo lè ṣe jollof rice, mo lè ṣe àmàlà, mo lè ṣe ọbẹ̀ ewédú, ẹ̀fọ́ rírò, ẹ̀gúsí, mo lè ṣe fried rice, mo lè se-- mo lè gún iyán, mo lè ṣe ilá, púpọ̀ lọ́pọ̀lọ́pọ̀ tí mo lè ṣe.

À, fún ìparí oṣù kò si ówo pupo lọ́wọ́ mi, mi ò fi bẹ́ẹ̀ ni ètò lọ́kàn, ètò kan lọ pàtó. Mo kan maa wa ninú ilé mi náà ni, mo máa ń se oúnjẹ tó dára, mo máa jẹun, mo máa sùn. Tí n bá dẹ́ ní iná, mo máa wo múfì lórí fóònù mi tàbí kín lọ kí àwọn ọ̀rẹ́ mi kín lọ ṣẹ́ wọn lálejò.

Èmi kì í fẹ́ràn, mi ì fẹ́ràn kí n máa gbọ́ orin adkar, mo máa n gbọ́ àti kí n máa ka Quran. Mi ò kí ń gbọ́ orin, Mùsùlùmí ni mí, mi ò sì fẹ́ràn orin lọ títí torí mo ní, mo, mo níì ifẹ́ kí ẹverywhẹre dá, kí ó má sì àríwo ní sáká nì mi, bi mo se fẹ́ràn ẹ̀ niyen.

Bẹ́ẹ̀ni èmi máa ń jẹ oúnjẹ tó kun, mi ò lè dá oúnjẹ nù torí kí eyan má waste nǹkan kò da, ọ̀lorun ọ fẹ́ràn sí. Tí oúnjẹ bá ṣẹ́kun èmi máa jẹ tó bá ṣe dá, tó bá dẹ́ ṣẹ́kun mo máa make sure pé mo wá gbogbo ọ̀nà láti má jẹ kí ó bàjẹ́. Mo máa ń jẹ oúnjẹ tó ṣẹ́kun.

Mi ò kí ń fi bẹ́ẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí mi. Tí holiday bá wà, nígbà holiday, mo máa ń lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí mi, mo máa ń kí wọ́n. A máa jọ wà, a jo ma dáná, a máa jẹ oúnjẹ pọ̀, a máa kàchọ̀pù lórí ńkan ta tí ń miss lọ́wọ́ ara wa, a máa sọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú wa lọ́wọ́lọ́wọ́ àti nínú ẹbí wa.

Mo lè, mo lè surprise won tàbí kí n compliment ǹkan tán bá wọ̀. Sọ pé à, alábàṣiṣé mi o, mo nífẹ̀ẹ́ aṣọ tó wọ̀ léni o, mo nífẹ̀ẹ́ bí o ṣe tètè dé léni o, kí n encourage won nígbà mì pé à, kí n commend ǹkan tó n ṣe.

Tábìlì iṣẹ́ mi, o kò tóbi jù kò kéré jù. Ó ní ààyè fún ibi tí mo ti le charge ǹkan, ibi tí mo ti le fi iná sí ara àwọn nǹkan tí mo bá fi ń ṣiṣẹ́. Ó lè gba laptop mi, ẹ̀rọ ayélujára. Ó dé, ó dé sí ní ààyè fún gbogbo ìwé tí mo fẹ́, tí mo fẹ́ lò.

Bẹ́ẹ̀ni mo ti bèèrè ìran lọ́wọ́ rí. Nígbà tí mo bá rí pé owó tó wà lóri, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, ó kéré sí nǹkan tí mo fi sílẹ̀ síbẹ̀. Ti n bá rí pé wón ti ń jáwojú lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo máa, mo máa pè wọ́n láti bèèrè àlàyé ìdí tí owó fi jáde orí ibẹ̀ yẹn. Mo máa n pè wọ́n.

Mo máa ń fọnu mí ní ẹ̀meji jùlọjúmọ́, ní àárọ̀ kí n tó jẹun, tí mo bá ṣe jìn àti ní alẹ́ kí n tó sùn tí bá ti jẹun tán. Mo máa ń fọ inú mi ní ẹ̀miji jùlọjúmọ́. Àmọ́ ní ọjọ́ tó dájú pé ó ti rẹ̀ mí, tí ó ti rẹ̀ mí kí n tó sùn, ẹ̀ẹ̀kan ni mo máa fọ tí mi ò ní rántí fọọ ní kí n tó sùn.

Ṣé o mọ irọ́ èmi kí n na ara mi? Kíló dé tí mo ṣe máa ń na ara mi nígbà tí mi ò ní àrùn ọpọlọ? Ẹ̀mi kí n na ara mi? Àbí pé mo máa ń nà án bi pé kí ka na nǹkan kó lè, kó lè na dáadáa. Bí pé ní na pé ká máa fi ẹgba lu ara mi, rárá mi kì í na ara mi bẹ́ẹ̀.

Ah, ètò owó iṣẹ́ mi, mo, mo ní ńkan tí máa ń pè ní budgeting. Mo ní owó tí mo fẹ́ ná sórí oríṣiríṣi ńkan ní oṣooṣù. Mo ní owó tí mo fẹ́ ná sí ara mi, ìyẹn aṣọ tàbí ìpara tí mo máa ń fi ń para. Mo sì máa ń fi owó tí máa fi gún ọkọ̀ ní oṣooṣù, máa ń fi pamọ́ sí ibi kan.

À, data tí máa ń lo ṣu ṣu pọ̀ gan. Mo máa ń lò tó forty-five gig lóṣù. Iyẹn mo sì máa ń yo lo ni. Forty-five gig ni oṣù kan mo máa ń lò. Ìgbà mí dérè kò kí n tó mi, màá ni láti ra èyí tí mo máa lò lójúmọ́ kan tó máa tán lọ́jọ́ kan náà.

Omi tí á máa ń mu lójoojúmọ́ pọ̀ tó two to three litres per day. Mo fẹ́ràn kí máa mu omi, nítorí mo mọ̀ pé ó ń ṣiṣẹ́ lára, ó ń ṣara lóore. Mo máa ń tẹ̀lé ètò ìlera, mo dẹ̀ ti ní ẹ̀kọ́ pé omi dáa lára púpọ̀

Bẹ́ẹ̀ni, mo ní olóńgbò. Yárà ni orúkọ olóńgbò mi. Àjọ máa ń gbé. Ìgbà mí ò má ń pariwo to jẹ́ pe ó máa, mi ò ní ìfẹ sí ariwo tó máa ń pa modẹ̀ máa ń nà ni igbà mí. But, mo máa ń faradà bó ǹkan tó máa ṣe fún mi lẹ̀ kankan. Ìgbà mí ò máa ń yàgbẹ́ sínú ibi ìyàgbẹ́ rẹ̀ to je pe gbogbo inú ilé ló máa rùn fún mi.

Ìrọ̀rí méjì mo máa ń lo. Mo máa ń fi kan rọ̀rí, mo sì máa ń dí kan mọ́ra tàbí kí n fi sí àárín ẹsẹ̀ mi. Mo ṣa, mo máa ń fẹ́ kí èyí tó, tó fẹ́lẹ́ jù wà ní orí mi. Èyí tó dẹ̀ lé jù èyí tí mo má fi ń rọ̀rí lọ, òun ló máa wà ní àárín ẹsẹ mi. Méjì ni mo máa ń lò.

Ńbẹ̀ẹ́ni mo fẹ́ràn kí àwọn ènìyàn máa bá mi jẹun. Mo fẹ́ràn kí n máa fún àwọn ènìyàn lóúnjẹ gidi gan. Mo máa, mo lè pín oúnjẹ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àbí àwọn tí ó bá wà níbi tí mo ń jẹun lọ́wọ́. Mo máa ní, "à lagbaja wá jẹun, ẹ bá mi jẹun." Mo máa pín oúnjẹ, mo fẹ́ràn rẹ̀.

Ní òwúrọ̀ kọ̀ọ̀kan tí n bá ti jín, mo máa fò sókè ní ẹ̀mẹ ọgọ́rùn-ún kí n lè jẹ́ kí ọkàn mi kó, kí ọkàn mí wà dáadáa. Mo sì máa, mo máa ń fọnú, mo dẹ̀ máa ń kírùn tí n bá ti jín ní àárọ̀ kùtùkùtù.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí màá lọ sí etíkun àmọ́ ibi tí etíkun wà sí ibi tí mò ń gbé ó jinà. Fún ìdí eyin, ẹ̀ kan kan mo máa lọ sí ibi, ẹ̀ kan kan mo máa lọ sí etíkun. A máa ń ní ọjọ́ tí a máa ń lọ fún ni, kàn ṣe bíi pé mo kò le sọ pé àmọ́ ọjọ́ julọ ni mo fẹ́ lọ. Màá ti gbà léèrò pé tó bá dọjọ báyìí báyìí ni mo máa lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà, mi ò kí ń sí orí mi sílẹ̀. Máa wọ fìlà n gbogbo ìgbà tí bá fi jáde kúrò nínú yàrá mi. Ìgbà tí mo bá ń ṣí orí lé nìkan ni tí n bá wà n nú yàrá tí anybody kò ní rí mi. Àmọ́ tí ye pe máa jáde, mo máa wọ fìlà sí orí tàbí kí n wọ scarf. Mo ṣà máa ń rí wí wípe mo máa ń bo orí mi, torí Mùsùlùmí ni mí.

Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, àmọ́ nǹkan ṣe pé mo má mọ ọmọ sẹ, tí mo bá rí pé iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ kò tíì tàn, mo má fẹ́ kí n parí rẹ̀, tí kò dà pé ẹ gba àsìkò tí ó ju nǹkan tí mo fẹ́ lò lọ́wọ́, mo fẹ́ kí kí n parí iṣẹ́ mi kí n tó fi sílẹ̀. So mo máa ń ṣe iṣẹ́ ju wákàtí lọ.

Mo máa ń rí dọ́kítà tí mo bá rí pé ara mi ò ṣe dáadáa, tí ara mi ò yá tí mo bá ní ibà tàbí ibà náà ló máa n sábà gbọ̀n mi lọ rí dọ́kítà. Bò mo fẹ́, mo fẹ́, mo fẹ́ ṣe ìyàtọ̀ lórí kín níyẹn pé kàn ṣe dandan tó yẹ pé mà á dúró tí nǹkan bá ṣe mí kí n tó lọ rí dọ́kítà. Ó yẹ kí máa lọ rí dọ́kítà fún láti ṣe àyẹ̀wò kí n le mọ̀ pé mo wà dáadáa, pé ìlera pipe ni mo wà.

Kò sí ìgbà kan tó yà sọ́tọ̀ pé mo fẹ́ kojú àsìkò ìparí. Ìgbà yẹn ni inú mi máa ń dùn ju pé mo ti fẹ́ máa lọ sí ilé, màá rí pé mo parí gbogbo iṣẹ́ tí mo ní ṣe ní ọjọ́ yẹn kí iṣẹ́ kankan má ṣe kú láì ṣe fún ti ọjọ́ yẹn. Màá rántí pé, àáà, iṣẹ́ yẹn ni mo ti parí ó kí a máa lọ íle lóku báyìí.

Nínú àwọn òpó owó mi, mo ní ìtọ́tè, mo ní lófíndà, mo ní wipes ti mo màá fí nu ojú, mo dẹ̀ ní gègé tí mo máa ń fi kọ iṣẹ́, mo ní ìwé nínú ẹ small sheet of paper àti owó díẹ̀.

Mi ò ní ọgbà, ṣùgbọ́n bàbá mi ní ọgbà. Ọgbà náà sì fè gan. A ní fish pond nínú rẹ̀ tí a máa ń ṣe fish farming níbẹ̀. Tí ó bá yẹ ti tó àsìkò tí a fẹ́ ṣe harvesting, àma awọn èèyàn máa ń bá wa ra ọjà gidi gan tí gbogbo inú ọgbà náà máa kún.

Oṣù karun-ún, May ni mo fẹ́ràn jù torí ìgbà yẹn ni wọ́n bí mi sí. Ìgbà yẹn ni birthday mi. Mo sì máa ń fẹ́ràn, ẹm, àwọn, àwọn nǹkan ayọ̀ tó máa ń ṣẹlẹ̀ níbẹ̀. Àwọn ọ̀rẹ́ mi máa ń, wọ́n máa ń ṣe mí dáadáa. Wọ́n máa ń fún mi lówó, wọ́n máa ń ṣe àdúrà fún mi, wọ́n máa ń mú inú mi dùn nígbà tí mo bá ń ṣe celebration birthday mi.

N o, mi o fẹ́ràn kíkọrin jàre, mi o fẹ́ràn kíkọrin lo títí bẹ́yẹ̀n na. Mo fẹ́ràn kí ibi tí mo wà kó, kó quiet, kó má sì ariwo. Mi o fẹ́ràn kíkọrin. Àwọn orin tí mo máa ń lo ní social media ìyẹ́ gan tẹ́, tó bá ti fẹ́ bọ́ sí i, mo máa sáré sún kúrò ni.

Tí òtútù bá wà ni mo máa ń fi aṣọ ibọ̀ràbọ̀rà yẹn tí òtútù bá wà àbí tí òjò bá rọ̀. Àmon tí kò bá sí òtútù, mo, mo, mo fẹ́ràn kí atẹ́gùn máa, kó má fẹ́ sí mi lára tí mo bá ń sùn. Ni àsìkò oru gan, mi ò kí ń wọ san nígbà mi, torí ẹ pé mo máa ń jẹ́ kí mo máa gbogbo ibi tí atẹ́gùn bá gbà wọ ara mi, mo máa ń fẹ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí ń má wò ìràwọ̀ shooting star, mo fẹ́ràn rẹ̀. Àmọ́ kò nṣe gbogbo igbá ni mo máa ń ní ànfàní láti wòó torí ó ti pẹ́ tí mo ti rí ìràwọ̀, ó ti pẹ́ kí ń máa pa'rọ́. Àmọ́ mo fẹ́ràn rẹ̀. Ìgbà tí mo wà ní kékeré, àwọn èmi àti àwọn ọ̀rẹ́ mi a máa ń wọ̀ ó ní alẹ́ àti àwọn òbí mi nígbà mìí.

Mo fẹ́ràn àkàrà èbó àti àkàrà ẹ̀wà. Mo fẹ́ràn rẹ̀ kí n má fi mu ògì tàbí kí n fi jẹ ẹkọ. Mo sì fẹ́ràn àkàrà èyìnbó kí n má fi jẹ ice cream tàbí ẹ̀mí ice cream náà ni tàbí juice. But ice cream mo ṣi prefer.

Tí ìdènà ọkọ̀ bá wà, mo máa ní sùúrù nọ́ni, kosi bi mo ti fẹ́ ṣe mo máa ní sùúrù nì. Tí bá jé pé mo ti rí pé mo ti pẹ́ gan, mo máa bọ́lẹ̀ nínú ọkọ̀, mo máa wọ ọ̀kadà tí mo rí pé ọ̀kadà tó jẹ́ pé kò ní kojú ìdènà ọkọ̀ púpọ̀. Ibi tí òhun máa gbà wó kéré sí ibi tí mọ́tò máa gbà.

Wákàtí kan ni sinmi oúnjẹ ọ̀sán gbá, wákàtí kan mo máa fi ìṣẹ́jú, ìṣẹ́jú, ìṣẹ́jú mẹ́ẹ̀dógún gangan máa fi jẹun, èyí tó kù máa fi sinmi díẹ̀ kí n tó bá, kí n tó máa ṣe iṣẹ́ tó kù lọ. Gbogbo wákàtí kan yẹn kọ́ ni mo máa fi jẹun tán o rara o. Mo má ti ń bati jẹun díẹ̀, mo máa fi tó kù, mo máa fi sùn díẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún àwọn nǹkan kan ṣe. Mo lè tún ilé ṣe tí ẹ pé ó máa dàbí bó ṣe kò ní, mo sì le fa ẹ̀rọ, mo lè, mo lè paro bulb, mo lè, mo lè wẹ̀ fún ọmọ, mo lè tún aṣọ rán, mo lè té ibusun. Àwọn nǹkan pẹpẹ̀pẹ̀ tí mo mọ ṣe náà niyen.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi owó pamọ́. Mo máa ń lo àwọn savings, online savings yẹn tó wà automated. To jẹ pé t'ówó bá ti dé inú account yẹn, tó bá ti tó àsìkò tí mo fẹ́, tó yẹ kí n fi owó pamọ́, fúnra àwọn provider yẹn ló máa yọ owó yẹn kúrò nínú account mi. Mo fẹ́ràn kí a máa fi owó pamọ́ gan-an. To jẹ pé so that mo máa lè rí nǹkan tí mo fẹ́ ra, mo máa lè ra rí tí ọjọ́ ìyan bá ti pé.

Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú, a, mo fẹ́ gbádùn gan, mo fẹ́ gbádùn ayé mi gan, gede gan. Mo fẹ́, mo fẹ́ travel round the world, mo fẹ́ ní ìsinmi púpọ̀, mi ò fẹ́, mi ò fẹ́ jìyà, mo fẹ́ ṣayé ni. So, tí mo bá ti parí school mi, mo máa wá iṣẹ́ gidi kí Ọlọ́run kó rán mi lọ́wọ́

Nígbà ọmọdé mo rántí ìgbà tí mo jáde lọ sí-- mo lọ ṣeré ní ilé àwọn ọ̀rẹ́ mi, àwọn obí dẹ̀ tí ń wá mi nílé, wọ́n rò boyà mọ̀ ti sọnù. Ní ọjọ́ yẹn kò fúnny rara o, wọ́n ti wá mi kiri kiri, wọ́n ti wá mi ká gbogbo àyíká, wọ́n ò rí mi, wọ́n rò boyà mọ̀ ti sọnù. Kódà wọ́n ti ń sunkún gan, àmọ̀ ìgbà tí mo wá wọlé bái wọ́n bí i ṣe ni wọ́n na mí gan, wọ́n pẹ́ kílóde tí mi ò dágbẹ́re kí n tó kúrò nílé.

Tí mi ì bá ṣiṣẹ́ sọ́wọ́ ẹnìkan, mi ò kí n gbàá o. Àmọ́ tí ó bá jẹ́ pé wọ́n bá níìdí owó, tí ó bá jẹ́ pé ọ̀rẹ́ mi àbí àwọn ẹ̀gbọ́n mi, mo lè gba owó lọ́wọ́ wọn pé àmọ́ mo nílò owó, mi ò sì ní owó lọ́wọ́, mo lè tọrọ. Àmọ́ mi ò kàn lè gba owó lọ́wọ́ ẹni tí mi ò ṣiṣẹ́ sọ́wọ́ ẹ̀ tí kò dẹ̀ jẹ́ mọ̀lẹ́bí mi.

Tí ẹniyan bá ní, tó bá wọ ǹkan tí mo fẹ́ràn, mo kò lè sọ pé à, mo fẹ́ràn aṣọ rẹ àbi mo fẹ́ràn bàtà rẹ o. Àmo tó bá jepé mò ń kánjú àbí ti mi ò sí ní mood tó wà okay, mi ò kí n, mo má n wà lọ́wọ́ ara mi ni. Àwọn tó ẹ pé mo wà ní good mood, mo lè compliment ènìyàn tí mo bá bá inú ẹrọ ìbẹni sókè.

Oríṣiríṣi ibi mo ti máa ń ra ǹkan. Mo lè ra ǹkan ní àwọn sọ́ọ̀bù kéékèèké tó wà ní àyíká ilé mi. Tàbí tó bá jẹ́ pé ǹkan tí mo fẹ́ rà pọ̀, mo máa lọ sí ọjà tàbí supermarket kí n lè ra ǹkan tí mo fẹ́ rà in bulk. Kí má lè, kí ohun tí owó tí mo bá fẹ́ náà kó má, kó má pọ̀ lapo ju, kó lè pè mí dáadáa.

Eh, mo ní supplement tí mo máa ń lo lójoojúmọ́, calcium tàbí vitamin C. Àwọn nǹkan tí mo máa ń lo lójoojúmọ́ nìyẹn. Àmọ́ tó bá ti tán, mo máa sinmi tí mo máa fi ra emí. To ye pé mi, mo dẹ̀, mo de síck ni máa n make sure pé mo lo òògùn tí mo, ti dókítà ní kí n lo tó máa fi tán.

Mo ma n fi gbogbo ìròrí mi sí pé akíkanjú èyàn ni mó jẹ. Máa sì ní lọ́kàn láti ṣe iṣẹ́ takuntakun láti lè parí iṣẹ́ tí mó ní fún ọjọ́ yẹn. Nígbà tí iṣẹ́ bá pọ̀, mo máa gé iṣẹ́ yẹn sí kéékèèké kó lè máa ká mi láya kí n lè rí nǹkan tó gbá mú ṣèṣe.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí àmọ́ ó ti pẹ́ gan-an nígbà kékeré mi ni. Nígbà tí a lọ wo ilé mọ̀lẹ́bí wa kan níbi tí wọ́n kọ́lé sí ìdàkejì ẹ̀, a ní láti gbé ọkọ̀ ojú omi débi ibi ibẹ̀ ni. Mo, mo gbádùn, mo gbádùn experience yẹn.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ wíwé tí mo lè wé bí i aṣọ òfì, ìró àti bubá, lace, aṣọ híhun náà mo ní. Mo máa ń wọ̀ ọ́ ní ọjọ́ Júmát tàbí ọjọ́ Sọ́ndè tí a bá fẹ́ yọ̀rà tàbí ọjọ́ ọdún tí a bá ní patí.

Mi ò nífẹẹ kí wọ́n má a fọn fèrè ọkọ̀ ní gbogbo ìgbà. Fèrè ọkọ̀ dàbí ariwo. Ó jẹ́ gẹ́gẹ́ bí noise pollution. Mo rò pé àwa èèyàn a lè wa ọkọ̀ layi láì fọn fèrè tí gbogbo wa bá dè ṣe sùúrù amadé bí ti ń lọ láyọ̀ láì gbà àkókò wa.

Nǹkan tó fúyẹ́ mo máa ń jẹ ní òwúrọ̀. Mo lè mú oats, mo lè mú ògì, mo lè jẹ pancake. Sugbon tó bá jẹ pé mo rí pé ọjọ́ yẹn máa gùn gan, mo máa jẹ nǹkan tó ní kí mi nù bíi rice, ẹ̀wà, potato, iṣu. Àwọn tó bá yẹ pé mo kò fẹ́ lọ pẹ̀lú normal day mí, nǹkan tó fúyẹ́ mo láì kí máa jẹ.

Rárá o, mi ò ní àìsàn ikọ́rira sí oúnjẹ kankan. Kò sí nǹkan tí èmi ò lè jẹ. Gbogbo oúnjẹ jije ni lọ́dọ̀ ti tè mi. Mo fẹ́ràn kí n má a jẹun gan. Àmọ́ mo ní àwọn oúnjẹ tí mi ò fẹ́ràn, kò sí oúnjẹ tí mi ò, mi kò sí oúnjẹ tí ara mi kórìíra fún. Un un, gbogbo oúnjẹ mo mọ̀ jẹ.

Bẹ́ẹ̀ni, ìbáṣepọ̀ èmi àtibawọn ará àdúgbò mi wà ní dáadáa. A máà ń kíra tí a bá ríra wa, but kò jù bẹ́ẹ̀ náà lọ, a dè máa bá ara wa ra nǹkan lọ́wọ́ ara wa, tí àwọn ará àdúgbò mi bá ń ta nǹkan, mo máa n bá wọn ra ọjà nǹkan tó bá ń ta.

Bẹ́ẹ̀ni, musulumi ni mí mo sì máa ń wọ ìborùn gidigidi gan. Mi ò kí n jáde láì máa borí mi. Mo máa ń wọ ìborùn, mo ma wọ chiffon jersey scarf tàbí crinkle scarf. Mo nílò mo, mo fẹ́ràn ìborùn gidi gan. Mo ma ń wọ ìborùn lóore kóòre láti fi protect ara mi láti orun.

Ìlànà ìpolówó mi ni ọ̀rọ̀ àtẹ́nuso, àtẹnudẹ́nu tàbí kí n lo social media tàbí kí n ṣe offline marketing. Àwọn nǹkan tí a lè fi ṣe ìpolówó nìyẹn, ìfẹ́rà náà ni a máa ń ṣiṣẹ́.